Kí ni o máa ń se láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀ rẹ? Iń tí èmi máa ń ṣe láti tayọ àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi ni pé èmi máa ń fi ara ṣiṣẹ́ dáadáa, hard working, ń sì máa ń fara mọ́ tí ó bá ṣẹlẹ̀. Eléyìí máa ń jẹ́ kí àwọn customer rí mi bí ẹni tí yóò tayọ àwọn iyokù tí ó sì ní àfaradà. So ín tí èmi máa ń ṣe ni.

Ṣé o máa ń kọrin kẹ́lẹ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń kọrin kẹ́lẹ́ dáadáa ni. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí n bá ṣe nǹkan lọ́wọ́, n rorà máa ń kọrin láti kẹ́lẹ́ kẹ́lẹ́ láti jẹ́ kí kíniún yá mi kí ọkàn mi sì wà bẹ́ẹ̀. So, èmi máa ń kọrin dé láti fi entertain àrà mi nígbà tí n bá ṣe nǹkan náà lọ́wọ́. N máa ń kọrin kẹ́lẹ́ kẹ́lẹ́.

Báwo ni o ṣe máa ń dojú kọ àwọn ìṣòro ní iṣẹ́? Àwọn bí emi ṣe máa ń dojú kọ àwọn ìṣòro níbi iṣẹ́ ni pé tí ìṣòro kan bá dé, èmi yóò wo kí lo fa ìṣòro un, kíni ipilẹ̀ rẹ̀ àti kí la le ṣe sí i. So eléyìí ni ọ̀nà tí mo mọ̀ nígbà tí mo bá ti mọ oun tó fà á, tí mo sì mọ ìṣòro gangan, tí mo sì mọ̀ oun táa lè ṣe sí i. Eléyìí ni emí ò wa kọ pàmọ́. Níjọ́ tí iru ìṣòro un bá tun dé, n kọ yọ solution jáde níì. So bí emi ṣe máa ń ṣe.

Báwo ni o ṣe máa ń tọrọ aforiji? Bí èmi ṣe máa ń tọrọ afuró jẹ ni pé tí mo bá ṣẹ èèyàn, mo nílò ọbẹ̀ ni ẹṣin máa túbalọ wọlé, ó ní kí n ṣe bíi ìjì ẹṣin ni ṣe rírà, ṣùgbọ́n bí èmi ṣe máa ṣe apology, bí èmi ṣe máa tọrọ apology lọ́dọ̀ ènìyàn ni, bí èmi ṣe máa ń tọrọ apology ni.

Àkókò wo ni o fi ìsí rẹ sí? Àkókò tí mo fi ìsínmi sí jẹ́ àkókò aago mẹ́wàá òwúrọ̀, àsìkò yi ni mo fi ìsí mi sí, ṣùgbọ́n tí èmi sì máa mú ojúto dáadáa ní gbogbo ìgbà.

Nígbà wo ni ọkẹ ń pàdé àwọn ọ̀rẹ́ rẹ̀? Àwọn ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni ọ̀sẹ̀ tó lọ ni wọn kẹ́ ń pàdé àwọn ọ̀rẹ́ wọn tó sì tún fi ọ̀kan nínú bàrán pé ń pàdé wọn ní ọ̀sẹ̀ yìí. Ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni ọ̀rẹ́ kan máa ń pàdé. A sì pàdé tí a sì sọ̀rọ̀ tí a sì ọrọ dáadáa. Ọ̀sẹ̀ ọ̀sẹ̀ la máa ń pàdé.

Ṣe o mọ itumo oruko rẹ? Bẹẹni, mo mọ itumo oruko mi dáadáa. Ti o sì yemi tí mo si mọ pé nsí sẹ fún mi, mo mọ itumo oruko mi dáadáa dáadáa. Mo mọ itumo oruko mi dáadáa.

Ìgbà mélòó ni ó máa ń ṣàyẹ̀wò email mi? Ìgbà tí n máa ṣe ló woo jo ni máa ṣe àyẹ̀wò email mi lẹ́ẹ̀, ó kéré jù lemeji Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń ṣe ayẹ̀wò email mi ní gbogbo ìgbà. So ó kéré jù lójo ẹ̀meji máa ń ṣe àyẹ̀wò email mi. Mo máa ń ṣàyẹ̀wò email mi dàda.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Bí mo ṣe máa ń rí àwọn ìpèsè àwọn ohun èlò ni pé mo máa ra ọ̀pọ̀lọpọ̀ níbi tí wọ́n bá ti ń tà á ní mo máa ra tó tuntun wọ́n sì máa ra tókún bọ̀. Àwọn ọ̀nà yí ni mo máa ń gbá rí àwọn ohun èlò iṣẹ́ mi.

Ṣé ọ́jẹ́ èyàn tó máa ń ṣe ètò kan? Bẹ́ẹ̀ni, mọ́n jẹ́ níyàn tó máa ṣe ètò kan oríṣiríṣi agbègbè àti ìlú ọdún sí ètò nínú àwọn àtúnsẹ ìwádí àtúmọ̀ sí ètò.

Nígbà wo ni o kẹ́ yiń lọ rí dókítà? Ah gbogbo ìparí oṣù lemi màá lọ rí dókítà, so ko i ṣe igba kan, gbogbo ìparí oṣù lemi màá lọ rí dókítà.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Ìgbà tí èmi máa ń fọ aṣọ, èmi máa ń fọ aṣọ ní àárọ̀ Sátidé àbí Alẹ́. Àárọ̀ ni mo sábà fọ aṣọ, ìgbà mí sì ni mo máa ń fọ ní Alẹ́. So, ìgbà tí mo máa ń fọ aṣọ ni.